Iṣẹ́ láti ilé jẹ́ ohun tó wọ́pọ̀ ní ìlú mi àti àyíká mi. Mo máa ń ṣiṣẹ́ láti ilé, oríṣiríṣi iṣẹ́ ni mo máa ń ṣe láti ilé. Iṣẹ́ oojọ mi tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí video editor àti ẹni tí ó máa ń web coding. Mo jẹ́ olùṣiṣẹ́ tí ó máa ń bá èèyàn ṣe website tí ó sì máa ń bá wọn ṣe oríṣiríṣi nǹkan ní orí ẹ̀rọ ayélujára. Iṣẹ́ mi jẹ́ ohun tó jẹ́ iṣẹ́ tí èèyàn ń ṣe lórí ẹ̀rọ ayélujára púpọ̀. Ni gbogbo ìgbà ni mo sì máa ń ṣe, lóòrèkóòrè ni mo máa ń ṣiṣẹ́. Nítorí ìdí èyí, màá ń ṣiṣẹ́ ní atilẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà ní àárín ọ̀sẹ̀ kan lè jẹ́ ẹẹkan àbí ẹ̀ẹ̀méjì ni mo máa ń lọ sí ibi iṣẹ́ mi tó jẹ́ pé wọn ń fi àyè gbà láti ṣe iṣẹ́ wa láti, láti ilé wa. Fún ìdí èyí, iṣẹ́ láti ilé jẹ́ ohun tó wọ́pọ̀ púpọ̀ ní iṣẹ́ tí mò ń ṣe àti ní ibi tí mo ti ń ṣiṣẹ́ mi. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ láti ilé láti lè jẹ́ kí, láti lè jẹ́ kí owó ọkọ̀ tí màá fi lọ sí ibi iṣẹ́ jẹ́ ohun tí ó máa jẹ́ ohun tí kò ní, kò ní pa mi l'ara púpọ̀. Mo sì ń ṣiṣẹ́ tá ń pè ní freelancing. Mo máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ ni láti ilé ní orí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí n bá ṣiṣẹ́ òjò mi tán. Mo máa ń ṣe iṣẹ́ ní Upwork, mo máa ń ṣe ní Fiver, mo sì máa ń ṣe iṣẹ́ ní oríṣiríṣi ayélujára tí èèyàn tí ń ṣiṣẹ́ wọn sì máa san owó fún mi. Iṣẹ́ láti ilé sì jẹ́, ó fẹ́ jẹ́ ohun tó, tó dára púpọ̀ ju iṣẹ́ ibi, iṣẹ́ kí èèyàn máa lọ sí ibi iṣẹ́ lọ. Iṣẹ́ láti ilé máa ń fún ọ láfààní láti ṣe àwọn nǹkan kan mí ní ilé ní àsìkò tí èèyàn bá fẹ́ ju kí èèyàn máa ṣiṣẹ́ five to-- seven to five lọ tó jẹ́ pé èèyàn máa ṣe yes sir-yes sir fún èèyàn. Nítorí ìdí èyí, màá ń ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ àti ilé sì rọmí lọ́run púpọ̀ torí ó máa ń fún mi ní àǹfààní láti ṣe ohunkóhun tí mo bá fẹ́. Mo sì jẹ́ ọ̀gá ara mi. Mi ò sì máa ń gba, mi sì máa ń gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni nii sin.

Gọ́mù jíjẹ lóòótọ́, ó jẹ́ ohun tí ó lè ṣe ìjàmbá fún eyín, ṣùgbọ́n ó jẹ́ ọ̀kan lára ohun tí mo fẹ́ràn láti máa jẹ púpọ̀. Látì kẹ́kẹ̀ẹ̀rẹ̀ mi ni mo ti máa ń jẹ gọ́mù púpọ̀. Gọ́mù jẹ́ ohun tí mo fẹ́ràn torí oríṣìíríṣìí gọ́mù ni mo máa ń jẹ. Mo máa ń jẹ gọ́mù aládùn ti ọ̀gẹ̀dẹ̀, aládùn ti ọsàn, aládùn ti, èso òyìnbó tí mo máa ń fẹ́ràn púpọ̀. Lóòótọ́ àwọn òbí mi máa ń sọ fún mi kí n máa ma jẹ gọ́mù mọ́ torí ó lè ṣe ìjàmbá fún eyín, ó lè ṣe ìjàmbá fún ẹnu àti àwọn nnkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó jẹ́ ohun tí mi ò lè filẹ̀. Ó jẹ́ ohun to loyinbo mpè ní pé, "Èèyàn tó wà ní tẹ́lẹ̀" Gọ́mù jíjẹ ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa jẹ ní, ní gbogbo ìgbà.